Bẹ́ẹ̀ni mo ní irugbọn, irugbọn mi gùn dáadáa, mo sì máa ń tọ́jú irugbọn mi. Mo ní irugbọn.

Lóòótọ́ owó tí mò ń gbà ò dára tó, ìdí tí mo fẹ́ fi wá ṣẹ́ míìnì yẹn tí màá máa gbowó dáadáa. Owó tí mò ń gbà níìsín ò dára tó.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, òun ni oṣù February. Oṣù February ni oṣù tó jẹ́ pé ó wà very short, ó máa ń tètè tán. Tí a bá ti wọ February báyìí, ká tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀, ó ti tán. Ìgbà tí wón máa sanwó oṣù, a ti dé. So oṣù yẹn wà very short. Ǹkan tó jẹ́ n like February ni ẹ́.

Irú àwọn bàtà tí mo ń wọ̀ pọ́ọ̀. Mo máa ń wọ cover shoe, mo máa ń wọ sneakers, mo ń wọ canvas, mo dẹ̀ ń wọ sandals pẹ̀lú palm slippers. Irú àwọn bàtà tí mo ń wọ nìyẹn. Àwọn bàtà yẹn pọ̀

Rárá o, mi ò lu etí, mi kì í ṣe obìnrin, ọkùnrin ni mí. Àwọn obìnrin ló máa ń lu etí. Pàápàá jùlọ, ìgbàgbọ́ tí mo ń, tí mò ń ṣe kò pamíit mi láti lu etí. Ó máa rí bíi taboo ni fún mi láti lu etí as a Christian.

Mo máa ń gé irun mi ní weekends. Lọ́jọ́ Saturday ni mo máa ń gé irun mi. Mo dẹ̀ máa ń gé irun mi ní after every two weeks. So tí irun mi bá ti gùn after two weeks, mo máa ń gé. In one week níta wa, mo máa ń shave torí mo ní clipper ti tẹ̀mí tí mo fi ń shave.

Ọjọ́ Saturday ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi, torí látọjọ́ Monday títí di Friday mo máa ń lọ ibi iṣẹ́. So ọjọ́ Saturday yẹn tí mi ò lọ ibi iṣẹ́ ni mo máa ń ráyè ṣe ìmọ́tótó ilé mi bí mo ṣe ń ṣe nìyen every Saturday.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù òun ni àkókò ọdún Kérésìmesì. Àkókò ọdún Christmas òun ni mo fẹ́ràn jù. Torí àkókò ìgbà yẹn, gbogbo àwọn ará ilé wa tó ń ti lọ sí ìrìnàjò wọ́n máa darí wálé tó jẹ́ pé a máa ríra, a máa bára yọ̀, a máa bára ṣe, ká tó wá padà lọ síbi tí a ti ń ṣiṣẹ́.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi àkọ́kọ́ ni iná ẹlẹtírísítì, ìyẹn ṣe pàtàkì jù torí tí ò bá sí iná níbi iṣẹ́, ọjọ́ tá bá ti lọ síbi iṣẹ́ tí ò sí iná, a níí ṣiṣẹ́ nìyẹn, a kàn máa ní taṣá ni. Èkejì, ǹkan tó tún ṣe pàtàkì tí iná bá wà, a need íńtánẹ́ẹ̀tì torí gbogbo ǹkan tí a fi ń ṣiṣẹ́ orí íńtánẹ́ẹ̀tì ni a máa ń ṣe online. So, ǹkan méjì tó wà very important níbi iṣẹ́ wa nìyẹn, ẹlẹtírísítì àti íńtánẹ́ẹ̀tì.

Mo jẹ́ ènìyàn tó máa ń ṣètò ǹkan dáadáa. Mo máa ń ṣètò ǹkan nílé, mo máa ń ṣètò ǹkan níbi iṣẹ́, mo máa ń ṣètò ǹkan níbi ọ̀yẹ́, níbi ìjọsìn, ibi tí a ti ń, tí a ti ń gbàdúrà, nílé àdúrà.

Mo máa ń ka àwọn ímélì mi lójoojúmọ́, kò sí ọjọ́ tí mi ò sí ímélì mi rí. Eléyìí tí mo bá dẹ̀ ti kà tí mo rí pé kò wà very important tó jẹ́ spam, mo máa ń delete ẹ̀, mo máa ń delete ẹ̀. Eléyìí tí mo bá ti ka tí mo mọ̀ pé kò nídi kí n kí n fi pamọ́, mo máa ń delete ẹ̀.

Mo máa ń fọwọ́ lójoojúmọ́ for almost more than ten times. I can't really count it. Mo máa ń fọwọ́ dáadáa. Gbogbo ìgbà tí mo bá ti wọnú toilet, mo máa ń fọwọ́. Gbogbo ìgbà tí mo bá ti jáde, tí mo bá ti padà wá kí n tó fọwọ́ kan oúnjẹ, mo máa ń fọwọ́ mi.

Mo máa ń fi àwọn fáìlì pamọ́ sórí cloud. Àmọ́ kì í ṣe gbogbo fáìlì mi ló wà lórí cloud. In fact, activity log wa orí cloud ló wà. Google Sheet là ń lò fún. So tí a bá ti ṣiṣẹ́ ní ọ́fíìsì, a kàn máa login láti íméèlì wa, a máa connect to that Google Sheet a dẹ̀ máa rẹ́kọ̀dì gbogbo iṣẹ́ ta ṣe lọ́jọ́ yẹn. Orí cloud ló wà.

Iyán àti àmàlà ní oúnjẹ tí mo fẹ́ràn jù, torí mo fẹ́ràn oúnjẹ òkèlè dáadáa pẹ̀lú ọbẹ̀ tó dá àtẹran. Irú oúnjẹ tí mo fẹ́ràn jù nìyẹn, bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti lé tẹ́lẹ̀, àmọ́ nísìí mi ò ṣiṣẹ́ láti lé mọ́, ọ́fíìsì ni mo ti lọ ń ṣiṣẹ́. Igba COVID nígbà kan la máa ń ṣiṣẹ́ láti lé, gbogbo iṣẹ́ tí a ń ṣe àti lé la ti ń ṣe. Àmọ́ nísìí a ti ń padà síbi iṣẹ́ tí mo tiẹ̀ ti rí bi iṣẹ́ mi, so gbogbo iṣẹ́ tí mò ń ṣe nísìí kì í ṣe àti lé ni mo ti ń ṣe ẹ́ mọ́

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni ID card mi, passport mi wà níbẹ̀, owó mi tún wà n bí bẹ̀ náà. So àwọn nǹkan tó wà nínú àpò owó mi nìyẹn. That's my wallet. Àwọn nǹkan kan tó wà nínú ẹ̀ nìyẹn.

Batiri foonu mi maa n last fun 12 hours, tele o maa n last fun 24 hours sugbon ni sin n o ti reduce Twelve hours ló máa ń last fún. Ìgbà mí gan an kì n pé twelve hours yẹn torí mo máa ń lòó dáadáa, mo ma ń wà online.

Ìgbà méjì ni mo máa ń fọ ẹní mi lójoojúmọ́. Lárọ̀ kùtùkùtù tí mo bá ti jí, pẹ̀lú alẹ́ tí mo bá ti fẹ́ lọ sùn ní nǹkan bí i ago mẹ́wàá, mo máa ń fọ ẹní mi, bẹ́ẹ̀ ni.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mí tí iṣẹ́ bá ti pọ̀, so mo máa ń ṣe overtime. Àmọ́ ọ̀gá ibi iṣẹ́ mi máa n motivate wa ta bá ti ṣiṣẹ́ overtime. Bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn.

Orin ẹ̀sìn ni mo fẹ́ràn láti máa gbọ́. Christian worship songs, praise songs. Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́ nìyẹn. Mi ò like àwọn highlife àbí worldly song. Christian music ni mo máa ń gbọ́.

Nǹkan tí mo máa ń ṣe kí ń tó lọ sùn ni àdúrà. Mo máa ń gbàdúrà kí ń tó lọ sùn. Mo máa ń fọn eyín mi kí ń tó lọ sùn. Then máa wá gbàdúrà, ìgbà míì mo máa ń ka bíbélì kí n tó sùn. Nkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni yẹn.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni vanilla flavor. Mo máa ń like ice cream tó bá ti wà ní ice, tí ó bá ti melt. Àmọ́ tó bá ti melt, mi ò kín like ẹ. Mo like ice cream tó wà ice, vanilla flavor.